Wákàtì mélòó ni o máa ń wo ojú ìbojú? Ni o máa ń wọ ojú ìbojú lójoojúmọ́? Éh! Kò yé mi o. Torí wakàtì tí ẹ sọ n bíbáyi ko ti è kọ yé mi lọ́wọ́. Bóyá wakàtì méjì ṣà, kín ṣa sọ bẹ ṣà. Torí gbogbo ǹkan tí ẹ kọ sí bíbáyi kò yé mi. Mo máa ń wọ ìbojú, ìbojú ó sunglasses. Áh!

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Kókó eléyìí ò yé mi o, but ẹ ti fẹ́ dọpọlọ mirọ̀ ẹni pípò yìí. Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Kí ló sọ ọkàn tẹ́lẹ̀ ẹ́ tí ìran ṣe ìdọ̀tún, ṣe ọkàn dọ̀? Kókó eléyìí ò yé mi ṣá, nkan tí mo le sọ síi nìyen ko ò yé mi tó. But anyways, rárá.

Ah! Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona òun ni mo fẹ́ràn jù lọ bẹ́ẹ̀ni. Ikọ̀ Barca ni mo fẹ́ràn jù lọ. Gbogbo ìyókù gbẹ́ẹ̀gbẹ́ẹ̀ ni lẹ́yìn Barcelona kò sí imín mọ. Ikọ̀ Barcelona òun ni mo fẹ́ràn jù lọ. So torí pé a máa sọ ikọ̀ tí mo mọ̀ kó dára jù ọ lójú tèmi o ní ikọ̀ Barcelona yìí. Iyòwúù iyòwúù tó bá wà, òun ẹ. Ọ̀nà Barca, ẹẹ́. Omo Barca ni mí torí mo fẹ́ràn Barcelona gan. So torí ẹni mo sì mú Barcelona.

Mo ti lọ sí òde rí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ mo ti lọ bí à ti wedding wọ́n ṣi lé kọ̀nkọ̀n báyẹn àbí àríásà mo ti lọ. Àmọ́ èyí tí mo lọ lásti bẹ́ẹ̀ ni wedding ni mo lọ. Bẹ́ẹ̀ ni ọkọ àti ìyàwó tí wọ́n ti ṣe ìgbéyàwó tí gbogbo eeyan máa tí mọ pe lóòótọ́ wọ́n ti gbéra wọn sílé wọ́n dẹ máa pín oúnjẹ. A máa jẹ oúnjẹ, a máa jó, a máa kọrin. Àwọn nǹkan kan báyẹn ni a máa ń ṣe ní wedding àdẹ máa ń dárayá gan-an ní wedding. MC wa ṣe normal so ńkan tí mo lè sọ sí ní bẹ́ẹ̀ ni mo ti lọ sí òde rí. Ó ló ju ẹni tí ó máa ló wọn lọ sí òde rí bó ti ẹ̀ jẹ́ òde kékeré kan, òní kalú ku wà páta láti lọ sí òde rí.

Rárá o, mi kì í pín oúnjẹ pẹ̀lú èèyàn, èmi nìkan ni mo máa ń dá jẹun, mi kì í bá yàn jẹun, torí mi ò rí rí làáké kí n máa bá yàn jẹun báyìí sá, mi ò fẹ́ràn ẹ̀rín rárá àti rárá, óuńjẹ kí n máa bá yàn pín, èmi kì í ṣe, torí èmi tiẹ fẹsẹ̀ rárá àti rárá rárá rárá rárá, tàbí ẹ lọ tọ tẹ̀ yín kọdó dá jẹun, ẹ máa máa jẹ ọ̀fẹ́ yín, èmi ò fẹ́ràn o, rárá, mi ò tiẹ̀ fẹ́ràn ẹ̀ kan báyìí, mo ta tọ̀ ni ìfẹ́ rẹ̀ ò.

Kíni ilà na ìpolówó rẹ? Orí ìkànnì àjọlò, ohun ni mo tí fẹ́ràn kí a máa ṣe ìpolówó torí pe ó máa ń de odọ̀dọ̀ èèyàn dáadáa. Agaga tó bá jẹ́ WhatsApp, àwọn tó bá view status mi máa rí nǹkan tí mo bá ń ta. Tó bá dẹ̀ jẹ́ Facebook náà ni, mo máa lo Facebook fún àwọn ìgbà mìíràn, ṣùgbọ́n WhatsApp ni wọ́n sábà máa ń lò láti fi ṣe ìpolówó ọjà jùlọ. Tó bá jẹ́ ni ọ̀dọ̀ mi ò, mi o wa mo fún elomi, so TikTok náà boya lẹ́ kokan ṣá.

Ṣé o máa ń dé ní àkókò? Mo máa ń dé ní àkókò n temi, torí tí mo ti mọ̀ pé mo fẹ́ lọ ibìkan, màá tètè jí, màá wẹ̀, màá fọnu, màá de ti sọ fún ẹníyen, àgo mẹ́sàn-án ni mò ń bọ̀ o, màa tí make sure pé mo débe bi aago mẹ́jọ àbọ̀ tó bá jẹ́ ago mẹ́sàn-án ganganan nì nnkan yen màá bẹ̀rẹ̀. Bí mo ṣe máa ń pa àkókò mọ́ nìyẹn torí ó dáa kí eeyan maa tètè dé, tí eeyan bá tètè dé, wọ́n máa ń fún eeyan ní respect ju pé kó má de lọ. So nǹkan tí mo fi sọ pé ó dáa ká máa tètè dé torí ó dára gan.

Mi ò ní àkókò kàn pàtó pé ọ́fíìsì mi torí tí mo bá lọ school, ilé ni mo máa wà. Ámọ tó bá jẹ́ ti ọ̀rọ̀ school nìyẹn bí i ọ̀wọ̀ mẹ́sàn-án sá, mo sábà máa ń kúrò ní ilé lọ sí school kí n lọ fún school ni mẹ́sàn-án. Nǹkan tí mo tún lè sọ ni nípa íyèn, nine máà make sure pé mo ń lọ fún school. Àpò ògún yẹn náà ni mo sábà kà á sọ nine, nine àárọ̀ ọ̀ṣà, nine àárọ̀. Mà á rí pé mo ti ṣubú, nǹkan tí mo ní ṣe kí èmi di tìtì dé sí school.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? A, bẹ́ẹ̀ni, mo màá ń gbé àpò ẹ̀yìn tí n ba lọ sí school nítorí pé màá tọ́jú àwọn nǹkan mi sí. Ìwé tí màá lò ní school ni pẹ́ẹ̀nì, bírò, jọ́tà, àwọn nǹkan kan báyìí. Mo mọ̀ pé mo kó sínú báàgì mi. Máa ṣèṣì kó sí báàgì, ó máa rọrùn fún mi. Bẹ́ẹ̀ ni ṣé pé màá kọ́, màá kó ẹrù kééré, màá sọ pé, àá, nǹkan tó wà nínú báàgì yìí ó fún sí school ni o. So màá ń gbé àpò ẹ̀yìn. Wọ́n ń gbò ó pẹ́ dà pé gbogbo wa gan táa wà sí school táa máa ń gbé àpò ẹ̀yìn nítorí ohun ìrẹ̀ lo láyé julọ tí a máa fẹ́ kó nǹkan sí textbookù, ìwé, magazines o àpò, àwọn láṣaba máa ń gbé wá julọ. Tí ó bá ti jẹ́ fúnnàbí yí, wọ́n máa ń gbé báàgì gan tí fúnnàb.

Èmi máa ń rọrùn tí mo bá fẹ́ sùn, àbí? Máa ti tẹ̀ phone tẹ̀ phone, tí ojú mi bá ti fẹ́ ṣe bákan wo jẹ n sùn, ìhòhò máa ń sábà sùn, kì ṣe bí ago ago mọ́kànlá sí ago méjìlá, àwọn ǹkankan báyẹn ṣá. Time yẹn le mi gbádùn kin máa sùn. Ó rọrùn láti sùn now, kílódé tẹ́yàn balẹ̀ pa ojú ẹ de dìde dìde. Bó yẹ kó máa pa ojú díẹ̀ díẹ̀ ni ṣá, ṣùgbọ́n ó rọrùn láti sùn, kò sí nǹkan tó special nínú kí èèyàn sùn ṣá. Bẹ́ẹ̀ ni ó rọrùn láti sùn. Ǹkan tó rọrùn jù ni yẹn láti ṣe. Òórùn kò lo far lọ́dọ̀ témi, tí mo bá ti paju de n sin, a ti sùn ni, kí Ọlọ́run ṣá sọ wá di ilẹ̀ mọ́.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Hmm, èmi ò kí ń lò ìrọ̀rí o torí ìrọ̀rí máa jẹ, ó máa ń, ó máa ń ṣe mí bákan ṣá, ó máa ń jẹ́ kó hun ro mí ṣá, mi ò kí ń sábà lo ìrọ̀rí ní òní. Ká wá yá tisun ká fẹ́yin lélẹ̀ ká sùn. Kí ló ń jẹ ìrọ̀rí? Ìrọ̀rí yẹn ni kò pọn dandan lọ́dọ̀ tèmi ṣá. Ìrọ̀rí o kò pọn dandan rárá. Àmọ àwọn ẹlòmí ṣá, wọ́n máa ń lo méjì sí mẹ́ta. Mò dé tiẹ ri orẹ̀ kan tọ́ jẹ pé ẹ̀yokan pere ló máa lò. So, tó bá ṣe kí sí i ni ṣá, àwọn pillow mi máa tọ́ jẹ́ pẹ́ ẹ̀yọkan, kan ma pẹlẹ́bẹ óṣi báyìí. So tó bá jẹ́ eyi tó wá tóbi díẹ̀ lọ́ fisì, so ó ṣì, ó ṣì wá ókè bá yẹn. Nnkan ti mo lè sọ sí i ni, mélòó ni èèyàn fẹ́ lò? Ṣé èèyàn lo ẹ̀yọkan, méjì, mẹ́ta, mẹ́rin kan kan bá yẹn ní ṣá? But well, ǹkan tó bá wù ó ní káluku ni ṣá, ṣùgbọ́n èmi o, mi kì í lò ìrọ̀rí ní tèmi, mi ń lò rárá. Tòrí ko mọ̀ mi lára láti ilẹ̀?

Ṣé o máa ń lo ọ̀pá ìfá múra nígbà tí ó bá fẹ́ mu ohun mímu? Ẹ̀ mo máa ń lọ lẹ́kookan báyen sugbon, èyí tó dàjú ni pé kí ẹ̀eyan kan gbe bottle kó dà á sọ́fun. Bẹ́ẹ̀ni, ìyẹn mo mọ̀ pé sábà máa ń ṣe jù ṣà lọ́dọ̀ tèmi, kò sọ́rọ̀ pé kíni kan rara. So ọ̀pá, bóyá má bá fẹ́ mu boyá torí mi kì í mu ǹkan bóyá bí carbonate mi kì í mu yen. Ǹkan tó bá ní carbonate mi kì í mu, torí èmi kì í mu Pepsi, gbogbo Fanta, Sprite, ǹkan kan báyìí. Mo máa ń rí pé mo yẹra fún, torí ó lákò bá tó máa ń ṣe fún àgo àrá tí eyan bá kan mu. So nǹkan tí wọ́n máa ń mu jù yogurt, yogurt, c-way, fresh yo, ǹkan kan báyìí, àwọn èyí ni mo máa ń mu.

Rárá o, mi ò kí ń mu òògùn lójoojúmọ́ tèmi. Mo máa ń mu òògùn bóyá bí tá ara mi o ba yá nnkan tí bá dẹ ní màléríà ni. Mo sábà máa ń lo òògùn lójoojúmọ́ bo ya fún bí ọ̀sẹ̀ kan. Ìgbọ́n tí wọ́n jẹ́ ká máa lo òògùn yẹn mi kì í sábà lo òògùn rárá. Wọn sì máa lo òògùn, ara mi yà na. Àwọn tó bá ní diabetes nìkan kan báyen. Wọ́n ni mo mọ̀ pé à lójoojúmọ́ wọ́n gbọdọ̀ lo òògùn. Ṣùgbọ́n èmi o, mi ò kí ń sábà lo òògùn ṣá, mi ò sábà lo òògùn bá yen. Mo fẹ́ fòògùn ṣe níbi tí èmi fúnra mi wọ́n ti kí mi pẹ̀lú àgbo láti kékeré ṣó. Òògùn kò ń pẹ́, ó ń pẹ́ lọ́dọ̀ tiwa ni ṣá.

Ọjọ́ wo ni o fẹ́ràn jùlọ nínú ọ̀sẹ̀? À, kòsí òjọ́ táwa o fẹ́ràn, ṣé ọjọ́ kan pàtó kan wá tín wuni ni? Ko ṣòjọ́ kan tí èmi o fẹ́ràn ṣùgbọ́n tóbá jẹ gbà tí mo wà ní ilé-ìwé o bóyá ijọ́ Friday torí ijọ yẹn mi kìn ṣe iṣẹ́ tó pọ̀, mo dẹ̀ má ráyè ṣeré dáadáa so nǹkan tí mo lè sọ sí ni, boyá ìjọ Friday.